Báwo ni mo ṣe máa ń tọ́jú èékánná mi? Hm, mo máa ń ge ní òrèkóòrè, pá pàájù lọ ní ọ̀sẹ̀ọ̀sẹ̀, ọ̀sẹ̀ọ̀sẹ̀. Mo máa ń sábà gé èékánná mi nísìń, kí n fẹ́ kí ìdọ̀tí kankan kó wọ inú èékánná mi rárá. Bí mo ṣe ń tọ́jú rẹ̀ nìyẹn.